Báwo ni o ṣe máa ń yanjú ááwọ̀ ìṣòro ìró ayé ra bí sá? Báwo ni o ṣe máa ń yanjú ááwọ̀ ìṣòro èrò ayan àgba ṣà? Bí mo ṣe máa ń yanjú ááwọ̀ láàárín àwọn ènìyàn ní ibi iṣẹ́ mi. Nígbà tí ááwọ̀ bá wà, ááwọ̀ jẹ́ bí ìgbà tí ikusínú, bí ìgbà tí inú ènìyàn méjì ò dùn sí ara wọn. Bí èmi ṣe máa ń yanjú rẹ̀, màá pe ẹni kìn-ín-ní àti ẹni kejì, màá sì sọ fún àwọn méjèèjì wípé, "Ẹ má ṣe jà mọ́. Ó ya e bẹ ara yín." Ó sì máa tán síbẹ̀ nínú wọn.

Ṣé o ti lọ sí Àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, èmi ti lọ sí Àgọ̀ rí ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé Àgọ̀ ó jẹ́ ibi tí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n máa ń lọ. Èmi nígbà tí o bá sì ti dé Àgọ̀, wà á bá àwọn ènìyàn ní ọ̀rọ̀ àjọṣọ pàpọ̀. Nígbà tí o bá ti bá wọn sọ ọ̀rọ̀ àjọṣọ pàpọ̀, ohun tí o bá fẹ́, oo só fún wọn. Ohun tí àwọn náà tí wọ́n bá lè ṣe fún ọ, àwọn náà yóò dá e da ọ lóhùn. Tí ó bá jẹ́ ohun tí wọ́n lè ṣe tí ó wà ní ìkáwọ́ wọn ni wọ́n á sọ fún ẹ wipé àwọn lè ṣe é. Ó bá sì jẹ́ ey èyí tí wọ́n máa darí rẹ sí ibi tí ó tọ̀nà láti pé lati rán ọ lọ́wọ́, bẹ́ẹ̀ni àwọn yóò sì ṣe ìyen náà. Wọn sì darí rẹ̀, wọ́n sì rán o lọ́wọ́.

Ní ìgbà wo ni o máa ń fọ aṣọ rẹ? Ni ọjọ ọjọ́ ìsinmi, èyí tí a mọ̀ sí ọjọ́ ìsinmi. Ní ìgbà tí èmi bá ti dé láti ilé ìjọsìn, èmi á sì wá kó aṣọ èmi àti àwọn ẹbí mi sí omi. Bẹ́ẹ̀ ni èmi lọ sí etí odò láti lọ pọn omi. Nígbà tí èmi àti ìyàwó mi bá pọn omi tán, a rẹ aṣọ wa. Nígbà tí a bá rẹ aṣọ náà, a ó bẹ̀rẹ̀ sì ní fọ̀, kí ó tó di wákàtí kan a ti fọ̀ọ́ tán nítorí pé àpéjọwọ́ ni a fi ń sọ̀yà.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Ìwà ìṣọwọ́ mi, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn máa ń sọ fún mi wípé, "Ìwọ ò, èèyàn dáradára ni ọ́". Ni ìwọ̀nba, nítorí pé ènìyàn ni ènìyàn jẹ́. Ẹ̀niyàn a máa bínú ní ìgbà tí ó bá pọ̀ ní ìgbà mìíràn. Ṣùgbọ́n èmi, èmi ò kí ń fi gbogbo ìgbà bínú. Mo gbà kí ń gbójú kúrò ní ohun tí mo bá rí, tí mo sì fura wípé ó lè mú mi bínú. Bẹ́ẹ̀ sì ni, n ó gbójú mi. Nígbà tí mà ti gbé ojú mi, èmi kò dẹ̀ ní bínú mọ́. Bẹ́ẹ̀ ni, inú mi a sì máa dùn ní ọ̀pọ̀ ìgbà nítorí pé èmi ò fẹ́ràn láti máa bínú.

Ṣé o fẹ́ràn láti lọ sí etí òkun? Ní ọ̀ótọ́, èmi kò dé etí òkun rí o. Ṣùgbọ́n mo máa ń gbọ́ bí àwọn ènìyàn ṣe máa ń ròyìn etí òkun lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n èmi ò, kò dé etí òkun rí. Ṣùgbọ́n èmi máa ń rí i tí wọ́n bá ya àwòrán rẹ̀. Nítorí pé etí òkun jẹ́ ibi tí o dara o rẹwà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe máa ń fẹ́ràn lọ sí etí òkun yìí.